À, èmi fẹ́ràn láti máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì nígbà gbogbo. Ìgbà mií mo lé ra bàtà, ìgbà mií ṣire máa ra báàgì, bẹ́ẹ̀ sì ni èmi náà jẹ́ olùtajà lórí Íńtánẹ́ẹ̀tì. Bo ṣe ìgbà mí máa ra ní Jumia àbí ìgbà mí a je ní orí Facebook àbí Instagram. Tí èmi bá ti rí ohun tó wù mí lórí Íńtánẹ́ẹ̀tì, èmi á ma n ràa.

Ó ti tó ọdún karùn-ún tí mo ti gun ọkọ̀ akẹ́rù kan. Nígbà tí mo fi gun ọkọ̀ akẹ́rù, a wá lọ sí ọjà oko láti lọ ra àwọn ǹkan oko bí i iṣu, èlùbọ́, ẹ̀gẹ́. Ìgbẹ́ ni mo ti wá gbin ọkọ̀ akẹ́rù eléyìí tí ẹlòmíì máa ń pe ọkọ̀ pọ̀npọ́n.

Ọ̀pọ̀ ìgbà èmi a máa fọn eyín ní ẹ̀ mejí bí n bá ti jí ní àárọ̀. Fẹ́ ẹlẹ́lẹ́ báyìí, mo ní kòkò fọn eyín mì ni. Kí n tó wẹ̀, tó bá sì tún ti wá di àṣálẹ́, tí n bá tún fẹ́ sùn, mo ń wẹ̀, mo sì tún máa fọn eyín mi. Nítorí náà, ẹ̀ mejì ni mo máa fọn eyín lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo laptop láti ṣé iṣẹ́ láti ilé nígbà mìíràn. Tí ènìyàn bá fẹ́ kí n bá wọn ṣe àwòrán kó mọ́ tónítóní, iyún picture editing, mo máa ń ṣé láti ilé. Nígbà mìíràn sì ni, a máa ṣe design bí flier, àwọn oríṣìíríṣìí bẹ́ẹ̀ yẹn èèyàn lè ṣe láti ilé ná. Nítorí náà mo máa ń ṣiṣẹ́ láti ilé.

Ntí o mo ń fà nígbà mí ní pé bí ẹ àgbà wa níbi iṣé bá ní ká sími nígbà mìíràn kí ka má mú lè wà á dúró níle awa yóò ṣiṣẹ́ ní àtìlẹ́. Bá sì jẹ́ wípé àwọn ijobá sọ pé lockdown wà, à á dúró nile àwa yóò ṣiṣẹ́ ní iṣẹ́ wa ní àtìlẹ́

Mo máa ń fi àkíyèsí sí àwọn iṣẹ́ tí mò ń ṣe nítorí mi ò kí ń fẹ́ ṣe iṣẹ́ àjàǹbáku fún customer mi. Bo bá jẹ́ ti ọjà tita ni tàbí graphics design tí mò ń ṣe, mo máa ń fi àkíyèsí ṣi dáradára láti má ṣe àṣìṣe tí ó máa wá bà mí ní orúkọ jẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sí ara. Nígbà mìíràn, màá lò Nivea body lotion ṣùgbọ́n nínú oyẹ́, a máa ń lo komboki èyí tí àwọn oyìnbó ń pè ní Vaseline. Àbí nígbà mìíràn sì re a lè lo orí, adín. Ẹlòmí a sì tún máa ń fi oyin para. Nítorí náà, a máa ń fi ìpara sí ara dáadáa kí ara wa lè mọ́ idán kó sì lè mọ́ ìjọ̀lọ̀.

Rárá, rárá, èmi ò wọ aṣọ àkáyò rí ní ibi iṣẹ́ ní tìtorí wípé ibi iṣẹ́ wa kò fi àyè gbà àti wípé ní ibi iṣẹ́ wa àwọn ní ìlànà tá a gbọ́dọ̀ tẹ̀lé tí àwọn òyìnbó ń pè ní dress code lórí ìmúra ní ibi iṣẹ́

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbóhùn sókè. À bá à jẹ́ lọ́mọdé ni tàbí àgbàlagbà, èmi a máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbóhùn sókè.

Èmi a máa tọ́jú èékánná mi dáradára. Ni gbogbo ìgbà tí mo bá ti ṣàkéṣì wípé ó ti fẹ́ mọ́ ọ̀gùn, èmi a máa gé lásìkò. Nítorí èmi kò fẹ́ràn èékánná gígùn, ó máa ń mú ara ni mi, a sì wá tún máa ń kó ìdọ̀tí jọ. Bẹ́ẹ̀ ni èèyàn lè fi ṣe ara ẹni ní i ṣe torí náà èmi a máa gé èékánná mi ní kíákíá.